Ìrìnàjò tó jẹ́ ìrìnàjò tó gùn jù tí mo ti lọ, òun ni ìgbà tí mò ń ṣe ìrìnàjò láti ìlú mi, ìlú abínibí mi lọ sí ibi tí mo ti ṣe àgùnbánirọ̀. Ìlú abínibí mi ó wà ní, ẹm, ẹ̀ka Niger State. Láti ìlú Niger State, mo ṣe ìrìnàjò lọ sí Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìrìnàjò yen o gba mi ni wákàtí mẹ́jọ si wákàtí mewa, ti mi i ba se àfikún tàbí ayokuro. Ṣùgbọ́n ìrìnàjò yẹn ó máa tó gẹ́gẹ́ bí wákàtí mẹ́wàá. Láti ibẹ̀ a dé ìlú kan tí wọ́n ń pè ní Mọ́kúá. Ibẹ̀ la ti dúró, ibẹ̀ la ti jẹun, a gbátẹ́gùn díẹ̀ kó tó di pé a tẹ̀síwájú ní orí ìrìnàjò wa. Ìgbà tí a dẹ̀ dé ibi tá ń lọ, àṣálẹ́ la fi dé ìlú ìlú náà. Nígbà tí mo dẹ̀ sọ̀kalẹ̀ ní ibi tó yẹ kí n ti wọ ọkọ̀ tó máa gbé mi lọ sí ibi káàmpù tí màá ti ṣe, ẹ́, àgùnbánirọ̀ mi. Alẹ́, alẹ́ ni mo dé bẹ̀. Tí mo dẹ̀ ṣe dé bẹ̀, mo ní láti sùn. Mo ní láti sùn sí ibi tí àwọn awakọ̀ wà. Ìgbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì a gbéra láti ibẹ̀, a dẹ̀ tẹ̀síwájú. Ṣùgbọ́n láti ibi tí mo ti wọ ọkọ̀ mìíràn tó ń gbé mi lọ sí ibi tí màá ti ṣe àgùnbánirọ̀ mi, kò ju, gẹ́ kò ju bí ọgbọ̀n, ọgbọ̀n sẹ́ẹ́jú lọ tí mo fi dé ibi tí mò ń lọ. Ní mo dẹ̀ ṣe dé bẹ̀, mo dẹ̀ lọ ṣe àwọn nǹkan tí mo ní ṣe ní àkókò tó yẹ. Ṣùgbọ́n káàì, láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní rin ìrìnàjò ìrìnàjò tó jìnnà jù, tó dẹ́gùn jù, òun ni ìrìnàjò tí mo ṣe àlàyé rẹ̀ yìí.

Nǹkan tó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi jù, òhun ni ọjọ́ àkọ́kọ́ tí mo rí ẹranko nílá nínú igbó. Ẹranko yìí ó dàbí àwọn ẹranko kò fẹ́ jọ ẹranko tí mo mọ̀, ó fẹ́ dàbí àwọn ẹranko àbàmì. Ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ohun kan tó yà mí lẹ́nu jù. Ni ìlú tí mo ti ṣe àgùnbánirọ̀ mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìlú kééréje kan báyìí ni wọ́n gbé mi lọ kí n lọ máa ṣe olùkọ́ fún àwọn ọmọ ilé-ìwé. Tó bá dẹ̀ ti di ìrọ̀lẹ́, ọ̀nà kan wà tí a máa ń gbà lọ sí ilé tí wọ́n fún wa àwa ti a jẹ́ àgùnbánirọ̀. Ni ìgbà yen o wa ni igbó kan nibi bẹ́ẹ̀ bí a dẹ̀ ṣe ń lọ ní ọjọ́ náà, ó wà ní ìgbà kan, ìtọ̀ wá ń gbọ̀n mi. Mo bá sọ fún àwọn akẹgbẹ́ mi o, mo ní mo fẹ́ lọ tọ̀. Bí mo ṣe wá yà wọ inú igbó náà, ṣàdédé ni mo rí ẹranko tó ṣẹ̀rùbà mi, ojú rẹ kò jọ, ojú ẹranko kò jọ títè ènìyàn. Ẹrú bà mí gidi gan. Fún ìdí èyí bí mo ṣe sá eré. Mo sọ fún àwọn akẹgbẹ́ mi ní ǹkan tí mo rí, gbogbo wọn fi mí ṣẹ̀ yẹyẹ. Wọ́n ní kò yà wọ́n lẹ́nu pé irú àwọn ǹkan báyẹn ó máa ń ṣẹlẹ̀ dáadáa nínú ìlú náà. Bí mo ṣe gba ká mú tí mo tẹ̀síwájú ní ìrìnàjò mi nìyẹn o, ó ṣe dí pé à ń lọ sí ilé wa nìyẹn. Ṣùgbọ́n títí di òní, ọ̀rọ̀ yẹn ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi. Ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ǹkan tó yà mí lẹ́nu gidi gan.

Èmi, ọmọ ẹlẹ́sìn mùsùlùmí ni mí. A dè ní àwọn nǹkan tí a máa ń ṣe tí a bá fẹ́ ṣe ìsọmọ lórúkọ ní ẹ̀sìn wa. Gẹ́gẹ́ bíi ọmọ kaaro o jii re, a maa ṣe ikomo ni ọjọ keejo ta ba bimo tí a bá dè fé ṣe ìkómọ náà, bàbá ọmọ máa gbìyànjú láti ra ẹran ikómọ. Gẹ́gẹ́ bí ọmọ káàró òjì re o ìyẹn lọ, gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí náà, a máa ti ṣe ètò orúkọ tí a fẹ́ sọ ọmọ ní ìlànà mùsùlùmí. A dè tún máa ní orúkọ àbíṣọ. Gbogbo orúkọ tó bá wù wá lọ́kàn láti sọ ọmọ náà, ìyá ọmọ àti bàbá ọmọ wọ́n ti máa jọ jìròrò láàárín ara wọn, a máa kọ orúkọ náà jáde. Ti wọn baa ti kọ jáde tó bá ti di ọjọ́ ikómọ, wọ́n máa pa ẹran ikómọ, wọ́n máa dáná, àwọn èèyàn máa bá wọn yọ̀. Tí wọ́n bá wá, ẹni tó jẹ́ àfáà sí bàbá ọlọ́mọ, òun ló máa gbé orúkọ ọmọ jáde. Àwọn òbí ọmọ náà máa dìde, wọ́n máa fi owó kalẹ̀, wọ́n máa sanwó. Kọ́lọ̀hun máa jẹ́ kí ọmọ wa gọ̀. Kaluku máa jẹun, inú wọn máa dùn. Wọ́n tún máa-- wọ́n lè gbé eléré wá. Ìyẹn wà fún bí àpò yín bá ṣe wà tí ẹ bá ní ìkápá láti pe olórin. Gbogbo eléyìí ó wà fún pé ẹ̀eyàn ń ṣe àjọyọ̀ ìsọmọ lórúkọ ni, kò sí nǹkan mì tó jẹ́ aburú níbí bẹ̀. A dè máa gbàdúrà dáadáa kí Ọlọ́run kó wo ọmọ, kó dá ọmọ náà sí, kó má ṣe ní àbíkú àbí ọmọ tó máa kú ní rèwerèwe.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló ti yí padà lẹ́yìn ìgbà tí wọ́n gbé ẹ̀rọ ayélujára dé. Ẹ̀rọ ayélujára ò jẹ́ ǹkan ti ó ń fa ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde-sín tí ojú wọn ti là sí ǹkan púpọ̀ tó jẹ́ pé láyé ìjọ̀un, kò tíì yẹ kí àwọn ọmọ tó bá wà ní dédé ọmọ ọdún tí wọ́n wà yìí tó máa yẹ kí wọ́n ti mọ̀. Bí ẹ̀rọ ayélujára ṣe rí tẹ́lẹ̀, kò kín ṣe gbogbo ènìyàn ló ní kápa láti lè ṣe, torí wípé èèyàn tó bá lówó tẹ́lẹ̀ gan ló ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣùgbọ́n tí a bá wò ó lódì kejì, ẹ̀rọ ayélujára ó jẹ́ ǹkan tó ń ṣe wá ní àǹfàní, ó jẹ́ ǹkan tó ń ṣe wá ní àǹfàní torí wípé ó máa ń jẹ́ kí àwọn ǹkan tí ó bá rú wa lójú, a máa le bèèrè, a máa mọ ǹkan tó tọ́ àti ǹkan tí ò tọ́, ó dà máa fún wa ní ìdáhùn sí àwọn ǹkan mìíràn tó bá ń rú wa lójú. Ṣùgbọ́n tí a bá tún wò ó, ó ti jẹ́ ìpalára fún àwọn ilé mi. Àwọn tọkọtaya mi, ẹ máa rí wọn, wọ́n máa gbé ilé ayé wọn, ǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé, wọ́n máa gbé sórí ẹ̀rọ ayélujára, ó máa fa ọ̀tá fún wọn, àwọn mí mà máa bínú wọn, àwọn mí máa mọ̀ pé ǹkan tí wón ń ṣe nínú ilé ayé wọn lélè. Èmi ò le sọ pé bóyá ó ní ǹkan ìpalára tó ju báyẹn lọ, ṣùgbọ́n àǹfàní tó wà tó ti ṣe fún wa òun ló pọ̀ jù torí ó mú ayé rọrùn fún gbogbo wa. Tí a bá fẹ́ ṣe ǹkan ni, tí a bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, tí a bá fẹ́ ṣe ǹkan tó jẹ́ pé ó mọ́ nira láti ṣe fún àwọn bàbá wa lẹ́ ayé ìjọ́sí, ayélujára tí à ń lò níìsín, ó ti jẹ́ kí gbogbo ẹ̀ kó rọrùn fún gbogbo wa pátápátá.

Ọjọ́ tó bá ṣe pàtàkì jù ní ọjọ́ ọmọ ènìyàn, aṣọ tí ó máa ń yẹ ká wọ̀ ní ọjọ́ tó bá ṣe pàtàkì jù, òun ni aṣọ tó bá dára jù lára àwọn aṣọ wa. Emi fẹ́ràn láti maa wo aṣọ ti won n pe ni aṣọ lace. Tẹ bá ti lọ sínú ọjà, ẹ máa rí aṣọ lásìì rà. Tẹ bá ti rà ẹ wá àwọn tí wọ́n máa ń rán aṣọ, tí wọ́n máa bá yín gbé staili aṣọ tó fine. Tí wọ́n bá ti bá yín gbé e sì tó fine, tó ṣe rẹ́gì lára yín, kí ẹ wọ̀, inú yín gan máa dùn. Àwọn èèyàn gan máa wò pé, à ẹni iyii ose wa gun-re-ge, to dùn dáadáa, to dùn wo bayi. Aṣọ tí èmi máa ń wọ̀ ní ọjọ́ tó bá ṣe pàtàkì sí mi jù nìyẹn o.